Mo mọ, mo mọ bá ti ń fò dáadáa. Mi o mọ, è, mo mọ bá ti ń fò. Tó jẹ́ wípé nígbà mo wà nílé ẹ̀kọ́ mi kékeré gan-an, ìfò ni ẹ́. Mo máa ń fò dáadáa, mo máa ń ṣe dáadáa. Láàárín àwọn akegbe mi, kó dáa, níbi iṣẹ́, a máa ń ṣe eré ìdárayá. A máa ń fò, a máa ń fò dáadáa. So mo lè fò, mo lè fò. Mo dè ń kọ́ àwọn ọmọ mi bá ń ṣe é ń fò. Mo dè tí kọ́ àwọn ọmọ mi bá ń ṣe máa ń fò. So ìfò dára, ó máa ń mú ara yá ni. Ẹni tó bá ti ń fò.

Rárá òun ń sọ míìtì lọ, ṣe networki ò tún gbé wá? Kò gbé wá o. Kò tíì sọ míìtì. Kò sọ míìtì. Nǹkan mi ló tún gbé wá. Mú dàá, ṣe o ti, o ti lọ sí àgọ̀ rí? À, àgọ́, mo ti lọ àgọ̀ rí. Oríṣiríṣi àgọ́ ni wọ́n máa ń pè wá sí. Àgọ́ ìṣeré, ibi tí wọ́n ti ń ta, ibi tí wọ́n ti ń ṣe bọ́ọ̀lù, tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù, tí wọ́n ti ń ṣe, àgọ́ ìnáwó. Oríṣiríṣi àgọ́ tó dára tí èèyàn ń lọ. Kìnnìún èèyàn ó sì dùn bẹbọ. Ni a, so àgọ́.

Àánú ni o, àánú ni mo fẹ́ o. Níbi iṣẹ́ mi yẹn, kí n rí àánú tó tayọ fún àwọn ọmọ mi. Kí èmi ni ò rí àánú, kí dé ibi gíga, kí dé ibi gíga o. Kíni bá ti ṣe, kí èmi náà dọ lówo láyé tí mo wà yìí kọ́ lóhùn náà mi lọ́wọ́. Kí iṣẹ́ mi kó gbé eru kàwọn ọmọ mi náà, kí gbogbo àwọn ọmọ ọmọ ọ̀rẹ́, ká wọn náà benefit nínú iṣẹ́ mi. Kí wọ́n wá, kí ká wọn náà gbádùn. À, mi ò lè tọ́ ọ̀lẹ o, mi ò fẹ́ ọ̀lẹ. Torí náà, mo fẹ́ kí iṣẹ́ mi kó lọ sí ìlú mìíràn dáadáa, dáadáa.

Àmì ìràwọ̀, àmì ìràwọ̀ oríṣiríṣi ló wà. Àmì ìràwọ̀ funfun wà, àmì ìràwọ̀, eh, àláyìnrin wà, àmì ìràwọ̀ ló oríṣiríṣi tó jẹ́ pé tomi wà, tiná wà, ti, ti, eh, afẹ́fẹ́ wà. Kò sí oríṣiríṣi àmì ìràwọ̀ ló wà, èyí tó dára wà kí ẹ̀yàn mọ̀ kí ẹ sí àmì ìràwọ̀ rẹ̀. Èyí tó bá ṣe, o máa ń pa àmì ìràwọ̀. O dára kí ẹ̀yàn máa tẹ̀lé àmì ìràwọ̀ rẹ̀ dáadáa kó lè mọ ìgbésẹ̀ tó kàn tí ó máa gbé.

Kẹ̀kẹ́? Mo mọ̀ bó ṣe ń gun kẹ̀kẹ́ dáadáa o. Mo mọ̀ gún. Láti kékeré mi ni mo ti ń gun. Nígbà tí mo ti wà ní Kaàdu, tí mo ti wà ní ìlú mìíràn ni mo ti ń gun kẹ̀kẹ́. Mo mọ̀ kẹ̀kẹ́ gùn dáadáa. Ṣùgbọ́n bí mo ṣe wà yii, mo ti dàgbà. Mọ́tò ni mo fẹ́ tí mo lè máa fi ṣe iṣẹ́ mi. Mọ́tò ni mo fẹ́. Mo ti, mo ti dàgbà ju kí n lè máa gun kẹ̀kẹ́ lọ. So mọ́tò ni mo fẹ́. Ṣùgbọ́n nípa mímọ kẹ̀kẹ́ gùn, mo mọ̀ gún dáadáa. Mo mọ̀ gún, mo mọ̀ gún, mo mọ̀ gún gan-an. Kódà tí mo, tí mo, tí mo flẹ́ẹ̀tì lórí rẹ gan.

Ìbéèrè tó dáa ni. Èmi, ètò mí fún ìparí ọ̀sẹ̀ ni pé níparí ọ̀sẹ̀ lọ́dọ̀ wa màá lọ sọ́jà. Màá tí màá tí bí iṣẹ́ dé ibi tí mo ti ń lọ, tájà mi bá ti dé, màá lọ ọjà, màá sebẹ̀, màá múra, ìparí òpin ọ̀sẹ̀ màá múra fún, màá múra fún àwọn ọmọ mi, nǹ tá a jẹ, nǹ tá a jẹ ló ṣàgbà. Taa bá ti rí nǹkan tá a jẹ báyìí, Ọlọ́run o rán wa lọ́wọ́. A lọ sí ilé ìjọsìn, a sin Ẹlẹ́da wa, a sinmi, a tún múra, a tún palẹ̀ mọ́, a fọṣọ, a túnlé wa ṣe. Taa lò ní ọ̀sẹ̀ ta a bọ̀ sí.

Ah! Mo máa ń wò ètò tẹlifíṣàn dáadáa, àwọn movies lórísìíríṣìí, àwọn Yorùbá fíìmù mo máa ń wò o, ṣùgbọ́n èmi àtàwọn ọmọ mi ni a máa ń wò, a tún ṣe Startime, a tún ṣe GOTV. Tí wọ́n bá ti ń wo bọ́ọ̀lù, ah! Awowo jókòó ti bọ́ọ̀lù ni, làá wo bọ́ọ̀lù, làá ṣe ìdárayá. Àwọn games lórísìíríṣìí là máa ń observe nínú rẹ̀. Àwọn ìmọ̀ràn lórí Yorùbá, ètò Yorùbá, èyí wọn ṣe ń kọ́ni ní Yorùbá, gbogbo ẹ náà la máa ń kọ́ nínu tẹlifíṣàn, a sì máa ń wo fíìmù náà.

Èébùn, oríṣiríṣi èébùn ni emi máa ń fún àwọn èèyàn. Ìgbà mí, mo máa ń ní aṣọ tuntun nínú ilé, mo máa ń fún àwọn èèyàn mi. Ìgbà mí owó, ìgbà mí tí n bá rí ọmọ tó jẹ́ wí pé àwọn parent ẹ ti kú, mo lè fi ṣọ́dọ̀ kí n ma tó tọ́jú rẹ. Oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ni emí máa ń ṣe. O máa ń wù mí kí n mo fún èèyàn lóúnjẹ jẹ, oúnjẹ, mo máa ń fún èèyàn lóúnjẹ o, torí wí pé owó máa ń pọ̀ lọ́wọ́ mi, ṣùgbọ́n mo máa ń lo oúnjẹ ní ilé, mo dè máa ń bù eeyàn. Bí mo bá ní èso, mo máa bù yàn. Oríṣiríṣi nǹkan tí mo bá ní ni mo máa fi ń tọrọ sóo.

Gbogbo ìgbà tí mo bá ti ń ṣiṣẹ́ ni mo máa ń lò. Ìgbà mí tí mo bá sì fẹ́ rìn, tó bá dà bí i irun pé ojú mi ṣe. So kò ní wákàtí, nìkanlẹ̀ ni wákàtí. Anytime tí mo fẹ́ ṣiṣẹ́, tó bá bóyá mo fẹ́ kàwé, mo fẹ́ ka Bible, màá gbé, màá lò. Tí mo bá sì ṣe nǹkan kan, màá, màá gbé kalẹ̀. Ṣùgbọ́n tí mo fẹ́ ṣe nǹkan nínú tí, TV tàbí fóònù mi, mo máa gbé, màá dè, màá dè máa, máa lò. So kò ní, kò ní, a kò ní wákàtí kan tí mo máa fi máa ń, tí mo lè sọ pé tó gbogbo ìgbà èmi máa ń lò. Gbogbo.

À, àkókò tí mo ń lò ní ọ́fíìsì, à, à mo máa ń lò tó, tí a bá ti wọ ibi iṣẹ́ ní aago mẹ́jọ láàárọ̀, báyìí four là má n kúrò ní ibi iṣẹ́. So àwọn àkókò ta a máa ń lò nìyẹn láti àárọ̀ di, à aago mẹ́rin. Torí pé à ṣe àwọn oríṣiríṣi iṣẹ́ táwọn ọ̀gá wa bá gbé fún wa. So tí a bá dé parí iṣẹ́ wa, a lé ní ori ọ̀fẹ́. Sugbọn nígbà mí, a kì í lọ, a á sinmi sílè. So gbogbo ìgbà tí a bá sinmi sílè, a máa wá àwọn iṣẹ́ mi ta a máa, máa ṣe.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni wẹ́wẹ̀. Wẹ́wẹ̀ ni mo fẹ́ràn jù, kí n jẹ èso, kí n jẹ sàládì, àwọn bí i kí n jẹ búrẹ́dì, kí n fi àwọn nnkan kan jẹ ráìsì, ẹ̀wà, àkàrà tí mo máa ń jẹ, àkàrà tí wọ́n bá fi ẹ̀wà ṣe, mo máa ń, mo máa ń jẹ lẹ́ẹ̀kọ̀kan. Ṣùgbọ́n mọ́ímọ́í, mo like gàn àti èkuru. Táa fi ẹ̀kọ, táa fi kó sọ́ùń.

Mo máa ń tẹ ikíni dáadáa lórí fóònù mi. Bí ẹni tó bá ń ṣe ọjọ́ ìbí, ẹni tó bá ń ṣe òkú àgbà, ẹni tó bá ń ṣe ohun rere gbogbo, à, mo máa ń kí yàn dáadáa o. Màá ń kiyan dáadáa. Àwọn ọ̀rẹ́ mi, gbogbo àwọn ọmọ mi, orí àtẹ̀jíṣẹ́ náà ni mo ti máa ń bá wọn sọ̀rọ̀. Mo maá ń tẹ mo maa n há, tó bá ṣe ti iyẹn, mo máa, mo máa, mo máa ń kínni lórí fóònù dáadáa, dáadáa, dáadáa gan ni. Kódà torútorú nígbà mi mo máa ń jí, tí n tẹ àtẹ̀jíṣẹ́, ẹ, ikínni sí.

Ètò owó isẹ mi? Àí, ì é mó, gbèsè pọ̀, ṣùgbọ́n ìwọ̀n ba tó, Ọlọ́run bá ní kó bó sí mi lọ ní ìparí oṣù, a ro jẹ sílé, a san owó ilé ìwé ọmọ, a wà nǹkan tí a ṣì, mm, a pin, síbi tó bá yẹ ká pin sí náà ni, kó fi lè jọra wọn, tí a fi ní tọrọ je torí a f'owó wọkọ̀ lọ ibi iṣẹ́ náà ni, a f'owó pamọ́ tí a mọ iná, a f'owó pamọ́ fún àwọn ọmọ tí mọ̀ fún, èyí tí bá ń lọ ṣùkú, tí mọ̀ fún lóre kore. So bó ti jẹ́ nìyẹn, àá, a máa ṣètò owó wa dáadáa torí pé owó péréte náà ni ó wọlé.

Ẹ mọ̀ pé, ìmọ́tótó ló bo orí ààrùn. A máà ń gé èékánná wa tó bá ti kún torí èékánná tẹ̀mí àti ètè tẹ̀ máa ń kún. So màá gé, màá dé mú kiní, cleansing kiní tí wọ́n máa ń fi ṣeré, màá fi nu spirit, màá fi clean rẹ̀, yóò neat, màá tọ́jú ẹ̀ dáadáa, màá gé tẹsẹ̀ mi, màá gé tọ. Owo máa tún gé táwọn ọmọ mi náà bá ti máa ń ṣe ẹ́ ni. Torí ìmọ́tótó òun lo bo orí àrùn mọ́lẹ̀ o. Ẹni tí ò bá ní ìmọ́tótó yóò máa sa àìsàn ni. Ṣùgbọ́n tí èèyàn bá ti ṣe ìmọ́tótó tó gé èékánná rẹ̀ lásìkò, àìsàn yóò jinná si.

Èmi o ki, mi o ki n bínú o torí wípé tí èèyàn bá bínú èèyàn ò ní le jèrè ọkàn ẹ̀yàn fún àwọn ẹ̀yàn. Èso mi bínú, inú mi máa ń dùn for everybody. Even gan, tí wọ́n bá mú ọmọ lọ, ọmọ ọwọ́, màá tọ́jú ọmọ wọn, màá gbé, màá ṣe ẹlòmíì gan. Sẹf ẹ́mi ni mo máa san owó mọ́tò rẹ̀. Àánú ẹlòmíì máa ń ṣe mí according to bí a bá ṣe, bí a bá ṣe. Mi bínú, níta aì bínú. Nígbà tó ṣe mi, kí ni mo fẹ́ máa bínú fún? Ọlọ́run máa ṣe wá ní wèrè. Wèrè ni máa ń bínú láìnídìí o. Èmi ì bínú nínú ọkọ, ọkọ dùn.

Mo mọ bi won ṣe ń da ọkọ dúró. Tí èèyàn bá fẹ́ kọjá, ẹ fónà sódì kejì, ẹ ní súmọ́ mọ́tò, ẹ jìnnà díẹ̀ sí mọ́tò, ẹ dẹ̀ pé, ẹ juwọ́, tó bá dúró, tó páàkì dáadáa, ẹ sì gbé, ẹ sì ki, ẹ sì, ẹ sì sọ fún ibí tí ẹ ń lọ. Tí ò bá sì lọ bẹ, yiò mọ̀ ọ́ lọ. Ẹ dẹ̀ dúró títí tí ó fi, tí ó fi ṣetán. Tẹ́ ẹ sì rí mi, tẹ bá sì rí mi, ẹ pè fún ẹbí tí ẹ ń lọ. Tó bá dẹ̀ tí da yín lohun, ẹ wọkọ̀, tẹ bá wọkọ̀ yín, ẹ sanwó fún, fún, fún àwọn, àwọn ọmọ ẹ̀yìn ọkọ̀, won o sì gbé yin lọ. Ti won bá sì dé ibi bus stop, eeyan yóò sọ̀ ní bus stop, ẹ náà ni kò sí wàhálà.

Ha! Má bí nu, ha! Igbádùn? Ha! Èmi ń gbádùn o. Èmi ń gbádùn. Kí ni ìgbádùn mi? Ìgbádùn mi náà ni wípé tí mo bá ṣiṣẹ́ tán, màá wẹ̀, màá sì, màá sì wá nǹkan, màá lo, màá bíi òògùn kékeré bó ṣe paracetamol, màá lo. Màá dé rest, màá sùn. Tí mo bá dé jí tára mi náà, màá lọ wa oúnjẹ, màá dé jẹun. Iṣẹ́ tó bá yẹ ń ṣe, màá ṣe é. Tí ó bá jẹ́ pé mi kò sí ń kankan, màá gbé laptop mi, màá ṣe àwọn iṣẹ́ ibi iṣẹ́ mi, màá lọ wo fíìmù, màá ṣe everything. So, màá rest. Mi ò ní problem pẹ̀lú ìyẹn. Ah! Ìgbádùn mi dáa o. Èmi ń gbádùn.

Èdè mi náà ni, èdè mi ni èdè Yorùbá mi náà ni mo fẹ́ máa kọ́. Mo fẹ́ kí n mọ bí wón ṣe ń fi àmì lórí i, àwọn àmì. Mo fẹ́ mọ àmì dáadáa. Yorùbá ni mo fẹ́, èdè mi nìyẹn, èdè tí mo fẹ́ kọ́ nìyẹn. So, kí Ọlọ́run kó rán mi lọ́wọ́ kí n kọ́, kí n yege, kí n yege Yorùbá, Yorùbá, Yorùbá. Yorùbá ni mo fẹ́ kọ́. Èdè tí mo fẹ́ràn nìyẹn. Èdè abínibí mi nìyẹn. Èdè mi, ìlú mi. Èdè mi, ìlú mi tí mo fẹ́ kọ́ nìyẹn.

Mo máa ń lọ ilé ìjọsìn dáadáa o. À, ìní lọ máa lọ Sunday school, màá lọ, a, eh, Sunday practice, a ṣe wàásù, màá ṣe sávìsì, màá lọ weekly service, màá ṣe everything, a ṣe evangelism. À, à, mo máa ń lọ ilé ìjọsìn dáadáa. Mo máa ń lọ because I'm a Christian and mi dé lè máa lọ church. Mo máa ń lọ church dáadáa.

Ah! Mo máa ń ṣètò dáadáa o. Mo mẹ́to, mo mẹ́to, mo sì mọ bí wọ́n ṣe máa ń ṣètò nǹkan. Bí ó ṣe nípa kí ènìyàn dájọ́, mo mọ bí wọ́n ṣe ń ṣètò ìdájọ́. Bí ó ṣe kí ènìyàn gbà yànánimọ́ran ni mo mọ bí wọ́n ṣe ń ṣètò rẹ̀. Bo ṣe pé a fẹ́ ra oúnjẹ, mo mọ bí a ṣe ṣètò rẹ̀. Ètò bí ènìyàn ṣe ń dáná tí ń fi jó oúnjẹ gidi, oúnjẹ tó máa ń tẹ́ ènìyàn lọ́rùn, mo mẹ́to, mo mẹ́to. Mo mọ bí wọ́n ṣe ń ṣe ètò ohun gbogbo. Kódà láàárín ọ̀rẹ́-sọ̀rẹ́, mo mọ ètò, mo sì mo ohun to tọ́, mo mọ tó yẹ ń ṣe. Mo mẹ́to o.

Ṣé o mọ̀ pé ẹ jẹ́ kí n rẹ́rìn, mo ń rẹ́rìn nítorí pé question tí ẹbí mi ó lágbára. Kò sí ẹ̀dà tó wà láyé tí ó nìwẹ̀. Ẹni tí òwe ó mọ ọ̀rùn ni. Ah! Èmi ń wẹ̀ o. Ǹse a ní ìwẹ̀? Kódà ó kéré jù, tí n bá wú ó kéré jù, n wẹ́ lẹ́ẹ̀kan torí ó gbọdọ̀ gbé láàárọ̀ sì wẹ làálẹ́. So, Bí eyan o bá wẹ̀ yóò mọrùn ni. Èmi ń wẹ̀ o. Kódà omi mi yóò gbóná nítorí omi gbóná mo fi ń wẹ̀. Èmi, èmi ń wẹ̀, mo ń wẹ̀ dáadáa, dáadáa, dà. Wẹ̀

Mo máa n rìn ìrìnàjò lọ sí ibi iṣẹ ọ, ibi tí mo ti ń ṣiṣẹ jìnà. Mo máa jí lágo márùn-ún, ì ń ti wẹ̀, ì ń ti múra, ì ń ti ṣe gbogbo ohun tí ń ṣe. Máa ti wo ewu iṣẹ mi, máa múra, mò ń lọ sí òkè Ọba ògùn. Tí n bá dé òkè Ọba ògùn, ì ń dúró dè mọ́tò tí ilé bá mo. Mọ́tò o gbé mi, ì ń lọ sí ibi iṣẹ. Mo máa ń rìn ìrìnàjò torí pé ibi tí mò ń lọ ó jìnà. So, mo ń tètè máa ń gbéra. Láró, màá tètè wẹ̀, màá ṣe ohun gbogbo tó yẹ kí n ṣe. Màá dé lọ sí ibi iṣẹ mi. Lágbára Ọlọ́run. Kọ́ lọ́run, ọmọ sìn wá lọ kálọ́

Mo máa ń mú èrò tuntun wá o, nítorí pé bí mo ṣe wà báyìí lọ́wọ́ lọ́wọ́ èrò tuntun wá wá ṣọ̀kan mi. Nínú gbogbo ilé mi báyìí, gbogbo èlò nígbó, mo ra nǹkan táa fi fi kó àfikò adẹ̀ṣan nígbà tá a san tán. Mo ní láti sọ wípé kí wọn ra símẹ́ńtì bíríkìlà bá mi tún gbogbo àyíká àti àyídà mi ṣe. Ah mo máa bí èèyàn ṣe má mú àwọn èrò tuntun ṣe o lóríṣiríṣi. Bí ènìyàn ò bá ǹkan tó, tó, tó bá wà lọ́wọ́ kí ẹ̀yàn tó dára. Èrò rere èrò tuntun iṣẹ́ ohun tuntun.

Ìwà ìṣòwò mìdánà ni. Ẹni tí ó bá ń ṣòwò, ó gbọdọ̀ máa rẹ́rìn, ó gbọdọ̀ máa láyọ̀, ó gbọdọ̀ máa kó yànmọ́ra. Ẹni tí ò bá kó yànmọ́ra kò lè ṣòwò. Owó tó ń ṣe kò ní jọra wọn, kò ní ní customer. Ko ṣéńi tí ó sì ya wájú rẹ, fún ìdí èyí, èèyàn tó bá, tó bá ṣòwò, ó gbọdọ̀ jẹ́ ẹni tó dára, tó sì kó yànmọ́ra, tí ìṣó ń gbèsì, tí ì ṣe fi àwìn àwìn ṣọ̀ṣọ́, tó jẹ́ wípé kò ní máa purọ́ mọ́ àwọn tó wà rajà, ó gbọdọ̀ jẹ́

Mo máa ń wọ ohun ọ̀ṣọ́ dáadáa. Tí owó bá wà, màá rà, màá lò, màá fine, màá beautiful. À, mò ń lo, mò ń lo tọrùn, mò ń lo yẹtí, mò ń lo ẹ̀gbà ọwọ́. Ṣùgbọ́n èmi e lò chain ẹsẹ̀ mi, ò sì lu imú. Àmọ́ kí èèyàn wọ chain, kó wọ yẹtí, kó lo ring, èmi ń ṣe dáa, dáa, dáa, dáa. Mo ń ṣe gan. Kọ́lọ́rùn ran mí lowo pé kí n ní owó kí mo náà ṣe rere láyé.

Rárá o, èmi ò tìẹ́tì mọ̀ ọ́n pa bó ṣe ń fi ṣe kó cloud. Mi ò mà nípa rẹ̀ kò yé mi, mi ò mọ ìtumọ̀ cloud. Ṣùgbọ́n mo sá mọ̀ pé mo máa ń tọ́jú fáìlì mi dáadáa. Tó jẹ́ wípé ọwọ́ búrúù, ọwọ́ ò ní dé bẹ̀, omi ò ní dé bẹ̀, iná ò ní dé bẹ̀, o lè ní pé wón sì ní fi ṣeré. Èmi máa ń tọ́jú fáìlì, gbogbo fáìlì ibi iṣẹ́ mi, màá ń tọ́jú rẹ̀ dáadáa. So, ni kò sí ibòmí náà tí mò ń tọ́jú rẹ̀ sí ju àwọn inú ilé mi lọ. So mó máa ń tọ́jú fáìlì dáadáa, mò ń tọ́jú ẹ̀ dáadáa.

Mo ti lọ sí ilé ìwé, ìgbà tí mo lọ ilé ìwé kain ìgbà tí mo lọ ṣe ETek mi ní nineteen, ní nineteen, ní twenty, twenty o nine tí mo lọ ṣe ní ìlú Ofa. So ìgbà yẹn mo ti lọ ilé ìwé kain. Iṣẹ́ ni mò ń ṣe báyìí nítorí wípé ọjọ́ ti ń lọ lórí mi, mi ò le kàwé lọ titi mọ́. So mo wà nílé.

Etí mi dára, etí mi dára, ó dára dáadáa. Mo ṣe kò lébù, mo jó, mò ń yẹ́, mò ń yanri, mò ń sun róbó. Kò sí ǹkan kan tó ṣe etí mi. Etí mi dára, etí mi dára. Etí tí mo ní láti kékeré láti ìgbà tí mo ti gbé. Ó dà, ó yẹ mí, ó yẹ mí dáadáa. Ó dà, ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ó dúpẹ́ gidi gan. Ó dúpẹ́ kò lébù. So etí mi dára dáadáa, wọ́n sì bá mi rú dáadáa.

Oríṣìíríṣìí ọ̀nà lẹ̀ yán gbà tó ro afòríjìn o. Mò ń tọrọ àforíjìn dáadáa. Tí ẹ bá ṣe ọmọdé, ẹ tọrọ àforíjìn lọ́wọ ọmọdé. Tí ẹ se àgbà, ẹ tọrọ àforíjìn. Ọlọ́run tó ṣẹ̀ dá mí, mò ń tọrọ àforíjìn nípa bíbẹ̀, nípa títọ́rọ́, nípa, ní, ní, nípa ojú rere kó dákùn, kó dárí ìṣẹ́ wa jìn wa, kó sì fi ojú àánú wò wa. Èmi máa ń tọrọ ìdáríjìn. Ẹnikẹ́ni tí mo bá ti ṣe, màá tọrọ ìdáríjìn lọ́wọ́ rẹ̀. Kò sí ẹni tí, tó, tó bóti wu ki eeyán tóbi tó kò dàgbà tó, èeyan ó tọrọ dá. Tí èeyàn bá ti ṣe, kí èeyàn ó tọrọ ìdáríjìn náà ni.

Mo ní wà tó dára o. Nígbà tí mo bá jẹun, mo ní wà tó dára. Nítorí wípé tí mo bá fẹ́ jẹun, tí mo gbó oúnjẹ kalẹ̀, màá fọwọ́, màá jókòó dáadáa, màá bú omi, màá máa jẹun. Mi sì máa sọ̀rọ̀ lórí oúnjẹ fún dí yi. Nítorí wípé ata lè pa ẹnikẹ́ni lórí nibi tó bá ti jẹun. Wọ́n mọ àwón Ẹ̀bọ̀ a ní tábù mána. Ẹ̀yàn ò gbọdọ̀ ní tábù mána níbi tí èèyàn tí jẹun. Ẹ̀yàn ò gbọdọ̀ rojo, ẹ̀yàn ò gbọdọ̀ kọrin. Torí náà, mo máa ń ṣe dáadáa tí n bá jẹun.

Mo ń lo gíláàsì o, mo ń lo gíláàsì. Ní ìgbà tí òórùn bá mú, mi n lo gíláàsì. Kódà bó òórùn ò mú, èmi ó lo gíláàsì nítorí pé ojú mi, o jú ní mo ní ìpènijà ojú. So ò mo ń lo gíláàsì. Bí mo bá fẹ́ kàwé máa lo gíláàsì, tí n bá lọ di ṣọ́ọ̀ṣì máa lo gíláàsì. Nígbà mì gan tí mo bá n rìn, máa lo gíláàsì kí n mọ́ bá ṣubú. So gíláàsì, èmi ń lo gíláàsì mi ń lo dáadáa.

Tí mo bá ń dúró di ǹkan, màá ní sùúrù náà ni. Màá ní sùúrù, màá ní sùúrù, màá ma gbàdúrà, màá ma kọrin, màá ní gbèkèlé nínú Ọlọ́run wípé ǹkan tí mo fẹ́ yìí, ohun tí mo fẹ́ gbà yìí, ǹkan tí mo, tí mo bá, tí mo, tí tí mo, tí màá ma ṣe ni wípé màá dúró de Ọlọ́run. Màá sì máa retí ohun gbogbo tí mo bá, ohun gbogbo ǹkan tí màá ma ṣe nígbà tí mo bá dúró de ǹkan. Ohun àdúrà náà ni gbẹ́kẹ̀lé àti rètí mi nínú Ọlọ́run yóò sì jásáyọ̀. Ò ndí nìyẹn tí emi fi máa ń, tí mo fi máa ń dúró torí pé dúró ló dára ju kí èèyàn ó dúró, yóò sì ránu gbà.

Àkókò tí wọ́n ń jẹ oúnjẹ alẹ́, ó pé oríṣiríṣi ìgbà. Ìgbà mí wà, wọn máa ń jẹun alẹ́. Ìgbà mí wà, kí n jẹun alẹ́. Nígbà mí kò ní sí, ṣùgbọ́n nígbà tó bá wà, ago méje ló dára kí èèyàn ó jẹun ṣùgbọ́n tí kò bá sí, ìgbà mí óúnjẹ wa máa ń pẹ́, ìgbà mí tó ń jẹun bá pẹ́, bá sa ago mẹ́jọ, mẹ́ẹ̀sán, ìgbà tó ń jẹun bá tó délé, ìgbà náà ni mo tó máa ń jẹun. Nítorí náà, mi ò kí ń fi, mi ò ní àkókò fún oúnjẹ ní tèmi. Ìgbà tó ń jẹ bá tóye, ojú náà làá tó ń jẹ́. So, óúnjẹ ìgbà bá tó rí ni. Ìgbà mí tí ó bá yá, a jẹ. Ìgbà mí tó bá pẹ́, a jẹ.

N le dáhùn rẹ o, n le dáhùn rẹ rárá rárá torí pé owó pọ̀ lọ́wọ́ mi. Ẹni tí ò sí lówó kò kí n dábàá pé mo fẹ́ ṣe kiní kan. Èmi ò lówó lọ́wọ́, so mi ì le sọ pé nígbà báyìí ni mo tó fẹ́ ra ayára bí àsá. Tí Ọlọ́run bá bùkúnni, tí n bá rí owó, màá rà á. Sugbon tí ò bá ti sí owó, kò sí hun tí mo fẹ́ ṣe o. Ìgbà tí Ọlọ́run bá pèsè, náà ni màá tó rà. Ìgbà tí Ọlọ́run bá fún mi lówó, ìgbà náà ni màá rà. Ìgbà tí n bá rí ìyanràn mi lọ́wọ́, ìgbà náà ni n tó rà. So, ìgbà tí n bá tó ríran lọ́wọ́ ni. Mi ò le sọ pé màá rà báyìí. Mi le sọ pé n rà tuntun báyìí. Sugbon báyìí ẹ bá wà, n rà.

Èmi ò fẹ́ oúnjẹ tó láta, èmi ò kín bá wọn jẹ. Oúnjẹ aláta kì í ṣe oúnjẹ gidi. Ata ò gbọdọ̀ pọ̀ ju nínú oúnjẹ. Ìwọ̀n tuwọ́n ṣí láta wà fún ata kò sí nínú pé èèyàn gbádùn oúnjẹ. Nítorí náà mi ò, èmi kì í jẹ oúnjẹ mi fẹ́ràn ounje aláta o. Ata wà n be ṣùgbọ́n, fẹ́ẹ́rẹ́fẹ́ ni, tòmátò, àlùbọ́sà, ata díẹ̀, àwọn ọbẹ̀ tí èmi máa ń jẹ ni. Nítorí ẹni tó bá jẹ ata yóò ní ulcer, ulcer ò sì dá nínú ara.

Mo ń darí àwọn òṣìṣẹ́ mi. Mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ mi. Héén, màá kọ́ wọn ní ǹkan tó bá yẹ ká ṣe náà ni. Ìfẹ́ la fi ń darí àwọn òṣìṣẹ́ wa. Èèyàn ò gbọdọ̀ burú mọ́ òṣìṣẹ́, èèyàn ò gbọdọ̀ lé mọ́ òṣìṣẹ́, èèyàn ò gbọdọ̀ bá òṣìṣẹ́ é ni jà. Èèyàn a máa ń fún ẹni ní ìmọ̀ràn ni. Ìmọ̀ràn tó dáa, ìmọ̀ràn bí iṣẹ́ òṣìṣẹ́ máa ń tẹ̀síwájú. Oùn na ni eniyan ó fún, éèh, àwọn tí mo ń darí torí wípé àwọn ọjẹ abẹ́ mi ni wón wà.

Tí mo bá fẹ́ lọ ìrìnàjò, màá palẹ̀mọ́ náà ni. Owó tí màá fi rin ìrìnàjò, tí màá dẹ̀ ti rí owó, màá palẹ̀mọ́ nípa kíkó aṣọ, kíkó bàtà mi láti di dáadáa. Màá sì ra box tí màá kó sí. Màá dẹ̀ jáde ní àsìkò tí ó yẹ kí n jáde kí n yóò fi ní bọ́ sọ́wọ́ àwọn agbénipa. Nítorí náà, wàkọ̀ mọ máa ń ṣe ìrìnàjò mi dáradára kí àbọ̀ lè dájú lórí mi nínú ìrìnàjò náà.

Ah! Èmi ga, mo ga díẹ̀, èmi i ṣé èèyàn kúkúrú, èèyàn gíga ni mí, èèyàn tó slim ni mí, èèyàn tó ga tó sì n gbọnle ni mí. At least mo wọ five point five feet ni mí, torí náà mo ga, mi i ṣé èèyàn kúkúrú rárá. Mo ga, mo de dúdú, mo de fine, mo beautiful, mo rẹwà ní ìyà, mo rẹwà ní ìyàwó, mo rẹwà l'ẹ́gbọ́n, mo rẹwà lábùrú, mo rẹwà ní ọ̀rẹ́, níbi gbogbo tí mo jẹ́ mo jẹ́ arẹwà edá tó sì ga tó sì sìn gbonlẹ̀.

Mo tẹ bi mí òun. Ọkọ̀ ojú irin mo wọ̀ dáadáa. Ibẹ̀ ni north náà bí mi sí. Train ni a máa ń wọ̀ wá sí Kaduna. A wọ train lọ sí Lagos. A wọ ọkọ̀ lọ sí terminalì. À, mo wọ ọkọ̀ ojú irin dáadáa. Mo wọ train, mo lọ Jebba. Kò sí sásá níbi táwo ku de ní ilẹ̀ Hausa. A wọ̀ lọ Kano, Zaria. Nítorí náà, mo wọ train dáadáa. Mo wọ ọkọ̀ ojú irin mo wọ̀ dáadáa. Mo wọ ọkọ̀ ojú irin dáadáa.

Lórúkọ Jésù, a ò ní rí báànú jẹ. Ohun tó mú mi rẹ́rìn pò, mo lè gbọ́n. Gba tà bá ń ṣeré, màá ma rẹ́rìn. Tà bá ń ṣàwàdà, à máà rẹ́rìn. Tà bá ń ṣẹ̀fẹ̀, tà bá ń be èébú eyan ta ń ṣe, a máa ń rẹ́rìn dáadáa. Tà bá ń wo fíìmù tó bá dùn, tà bá ṣe comedy tó bá dùn, à máà rẹ́rìn. Gbogbo wa bajo ń ṣàjọyọ̀, à máà rẹ́rìn. Inú wáa omoń dùn, ayọ̀ wa máa ń kun ni, à, èmi máa ń rẹ́rìn. Owun tó mú wa rẹ́rìn pò. À, tí owó bá dé, màa rẹ́rìn. Tí ń bá jọbi tódùn, màá rẹ́rìn.

Mo máa ń ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì torí nígbà mí pre-order, ọmọ mi ń pre-order, yóò pre-order wá. Tí a bá fẹ́ ra ǹkan, a sá a ṣe kí wọ́n sèǹdè sí wa, a san owó lórí, lórí íńtánẹ́ẹ̀tì, wọ́n sì gbé ọjà wa wá fún wa. Mo máa ń ṣe ò, mò ń ṣe dáadáa. Mò ń ti en wa, a sì máa ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Mo máa ń rà dáadáa, mo máa ń rà. Mo sì máa ń sèǹdè owó lórí íńtánẹ́ẹ̀tì. Èmi náà máa ń gba owó tí wọ́n bá rajà lọ́wọ́ mi lórí íńtánẹ́ẹ̀tì. Mo máa ń lo íńtánẹ́ẹ̀tì dáadáa. Íńtánẹ́ẹ̀tì, ah! We are used to it.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ogún máràn. Ìfẹ́ wà, adùn wà, ìdùnnú wà, kò sí ìjà. Àìbárawaja a si maa n fúnra wa ní máràn. A máa ń tọ́jú ara wa, a máa ń gbé nǹkan wa fúnra wa, a máa ń jóúnjẹ ara wa. Ìbáṣepọ̀ wa ogún máràn o, ogún máràn dáadáa. Tí ó bá rí anything, kí ó bá bí anybody nínú, á pe ara wa, á bá ara wa sọ̀rọ̀, á pe ara wa, á tọrọ idarijí lọ̀wo ara wa. Ìbáṣepọ̀ wa ogún máràn o, ogún máràn dáadáa.

Ojoojúmọ́ lẹ́mi má ń rin ìrìn àjò lọ síbi iṣẹ́ mi. Everyday ojoojúmọ́ a máa ń lọ síbi iṣẹ́, torí wípé, oní iṣẹ́ ìjọba lẹ́mi, kò sí sí ìjọ kan ta wa i lọ ibi iṣẹ́. Only Saturday, only Sunday la wá máa ń sinmi, but láti ọjọ́ Monday títí di Sunday, àwa a rin ìrìn àjò ními lọ síbi iṣẹ́, àwa má ń rin ìrìn àjò lọ síbi iṣẹ́ wa ni, nítorí wípé ibi tí mo ti ń ṣiṣẹ́, ó tilẹ̀ jìnà, ó jìnà, ó jìnà, so mo má ń lọ síbi iṣẹ́ dáadáa, mo má ń rin ìrìn àjò lọ síbi iṣẹ́ dáadáa, a rin ìrìn àjò ními ní gbogbo gbà.

Ìbéèrè tẹ bèrè yẹn kò yé mi dáadáa, èmi ò mọ bí wọn ṣe ń kà á, ṣùgbọ́n mo mọ wípé à tí wọ́n bá fẹ́ ka àwòrán nílẹ̀ lẹ̀ wọ́n ó ka náà ni, wọ́n ó ṣáà ṣe àwọn tó mọ̀ ń pa rẹ̀, wọ́n ó ka á. Ṣùgbọ́n èmi, mi ò mọ ìtumọ̀ pé bẹ́ẹ̀ ṣe sọ pé ká ka àwòrán lẹ̀, mi ò mọ́. Ṣùgbọ́n mo mọ wípé tí wọ́n bá.

Wọ́n máa ń ṣe yanga o, wọ́n ṣe yanga dáadáa, wọ́n ṣe yanga. Nítorí wípé tí mo bá, tọ́wọ́ mi bá tẹ owó báyìí màá ṣákọ, màá ṣe yàǹga. Tówọ́ mi bá tẹ ọlá, màá ṣe yàǹga, màá ṣakọ. Mo máa ń ṣakọ o, mo máa ń ṣe yàǹga dáadáa. Mo máa ń ṣe yanga, mo máa ń ṣe yanga dáadáa. Tí owó bá wà, màá ṣe yanga. Tí àwọn ọmọ mi bá ṣe oríire, màá ṣe yàǹga màá dẹngẹ pọ́ọ̀sì, màá ṣe, màá ṣe, màá ṣe bí ìgbà tí ó jẹ́ wípé mo ti di olówó pàtápàtápàta torí náà. Àá, màá máa ń ṣe yàǹga.

Fóònù kò ní time. Gbogbo ìgbà ni mo ń lo fóònù, gbogbo ìgbà nítorí pé bi mo se ń sọ̀rọ̀ yi, fóònù wà lọ́wọ́ mi, fóònù mo fi ń ṣiṣẹ́, fóònù mo fi ń jẹun, fóònù mo fi ń sanwó, fóònù mo fi ń rajà, mò ń lo fóònù gan-an ni. Inú fóònù ni mo ti ń gbọ́ news, mà á gbọ́ ìròyìn, inú fóònù ni mà á ti wo TikTok, inú fóònù ni mà á ti ṣiṣẹ́, inú fóònù ni mà á save ǹkan sí, inú fóònù ni mà á ti ṣe gbogbo àwọn drafts ǹkan kan tí mo ṣe, àwọn data tí mo maa n ṣe, inú fóònù ni o. Mo máa ń lo fóònù lójoojúmọ́ kò tí è ní a sì kò téè mi o ehin lo fóònù.

Fọwọ́ kò ní gbà, ojoojúmọ́ kò ní gbà, ìgbà gbogbo ni kí ẹ̀yàn máa fọwọ́ nítorí pé lóòrèkóòrè ni èèyàn ń fọwọ́ kódọ̀tí, èèyàn sì gbọdọ̀ máa fọwọ́. Ẹni tó bá ní ìmọ́tótó, ẹni tí ó fẹ́ àìsàn ó gbọdọ̀ máa fọwọ́. So a ń fọwọ́ kò ní time, every time, anytime tí ọ bá ti ṣe nǹkan, kó hań wash your hand, wash your hand anytime tí a ń pè ní hand hygiene. À ìmọ́tótó ọwọ́, a ń ṣe ìmọ́tótó kò sí ìgbà kan, kò sí ìgbà kan pé ìgbà kan ni kí ẹ̀yàn fọwọ́ rárá o, tí o bá ti dọ̀tí, tí o bá ti ṣiṣẹ́ kan lọ.

Àkókò tí mo ń lọ máa ń sùn, tí kò bá sí iṣẹ́ tí mò ń ṣe, anytime ni mo lè sùn láti méje up, ṣùgbọ́n tí iṣẹ́ bá wà, a! Mo lè, mo lè di mọ́kànlá, mo lè di méjìlá igbà mí prayer, a ṣe prayer, so prayer ń gbà mí, a lè ṣe di ọ̀kan, anything, bó bá ṣe wà ni, kò sí táìmù kan táìmì ò lè sùn, kò sí táìmù kan tí mi lè ṣe anything, tigba tí orun bá wà, màá sùn, ṣùgbọ́n tí iṣẹ́ bá wà, èmi máa ń ṣiṣẹ́ mi o, màá ń ṣiṣẹ́, so táìmù ò lè sọ pé kí n má ṣiṣẹ́, anytime ni mo máa ń ṣe.

Èmi ò fi gbogbo ara ní ọ̀rẹ́, so àwọn ọ̀rẹ́ tí mo ti, tí mo ní, ó ti pẹ́ tí mo ta ti ríra, ìdálẹ̀ ni wọ́n wà. Èmi wà nílu, èmi wà ní Osun State, àwọn wà nílèkòó. So mi àì tí àì ríra dáadáa ṣùgbọ́n a máa ń call lórí phone, a máa ń kírawọ, "how are you? How is everything? How is everything?" Wọ́n má ń kọ́, ànya ń kọ́, ìṣe ń kọ́, báwa ṣé máa ń ṣe nìyẹn. Ṣùgbọ́n pé ìyá lọ pàdé, èmi ò kí ń gbọ́ rẹ̀ ká, ọ̀rẹ́ sì wà mí. Torí náà mo ti rí wọn káì, ó ti ṣe díẹ̀. So bí, bí, bí tí báwa ṣé máa ń ṣe.

Mo máa ń nara mi o, mo máa ń nara. Tí n bá rí wípé mo ti jókòó, tí pẹ́ máa dìde, màá nara. Màá ṣe jọ́, màá ṣe exercise. Kára mi lé na. Mo máa ń nara, mo máa ń nara dáadáa. Mo máa ń nara, mo máa ń nara kára mi lébo sípò. Nípa eré ìdárayá, nípa fífò, nípa kí n rìn dáadáa, kí n rìn dáadáa. Mo máa ń nara, mo ń nara o, mo máa ń nara. Kí ènìyàn lè gba orúkọ kó gba agbára. Mo máa ń nara dáadáa. Mo máa ń nara o, mo máa ń nara dáadáa.

Mo máa ń fò dáadáa, mo sì máa ń gbá pika n kò. Mo máa ń fò dáadáa, mo sì, mo máa ń fò, màá gbá wọn lórí, kí ó rí wọn kó le, kó lè ṣe dáadáa. So ìyín máa ń fò, à, ìyín ń fò, ìyín ń fò, ìyín ń fò dáadáa. Mo máa ń fò, mo mọ̀ fó fo, mo máa ń fò. Ọmọ tó ò bá fò inú ọmọ mi gan máa ń fún un ní kò lórí oya, dìde kó o fò. Fò kó má ṣe eré, kó ṣe dárayá, o lè dúró lójú kan. So nípa fífo, à ń fò dáadáa, fò dáadáa. Olúwa kò rẹwà ẹ lọ.

A máa n ṣe, ah! Èmi bá àwọn òbí mi ṣe wọ́n ṣètò àwọn ìsòro, ìsòro náà ni pé ah! Ọlọ́run ní jẹ́ a rí ṣòro, a ṣètò rẹ̀, a bẹ Ọlọ́run náà ni, a wa owo, a ṣe gbogbo nǹkan tí ènìyàn bá nílò. A wọ̀nà bí a ṣe ṣé náà ni. Ó ní àwọn ètò tí a máa ń ṣe. A bo ṣe ká yáwó, a yáwó, a fi ṣètò, báyé wa ò ṣe dáa. So a ń rí, a kò sí ní táa lè ṣe, a lè tajà, a lè ṣètò. Láàárín àwọn akẹgbẹ́ wa. So bá ti máa ń ṣe náà niyen.

Mo ní ààbò kọ̀mpútà. Gbogbo iṣẹ́ tí mo ń ṣe inú kọ̀mpútà mo ń store rẹ̀ sí. Ibẹ̀ ni mò ń fi pamọ́ sí, sínú kọ̀mpútà. Ibẹ̀ ni mo ṣe ààbò sí. Gbogbo àwọn data tá à ń ṣe níbi iṣẹ́ pàtàpàtàpàtà, ibẹ̀ la ń fi sí. Inú, inú kọ̀mpútà la ń fi pamọ́ sí kó má baà sọnù. Ibẹ̀ la ń store, storage wá sí nípa gbogbo àwọn nǹkan gbogbo tá à ń ṣe, a ń lò.

Ah! Tí mo ń fi kọ́kọ́rọ́ sí, ah mo máa ń tọ́jú kọ́kọ́rọ́ mi náà ni. Tí mo bá lọ ibi iṣẹ́, mà á mú kọ́kọ́rọ́ mi, mà á fi sínú purse mi, mà á lọ síbi iṣẹ́. Ààyè tí àwọn mọ ò ló, mà á fi pamọ́ síbi tí wọ́n ti rí, mo mọ ibi tí wọ́n ti ń mú. So mo máa ń tọ́jú kọ́kọ́rọ́ mi. Èmi e fi kọ́kọ́rọ́ lé mi lẹ́ẹ̀ anyhow èmi e fi lè fún anybody o. Tàbí kí n fi pamọ́ síbi kan. Bi mo ṣe maa n ṣe niyẹn. Amọ mii saba gbe kalẹ fun eyan torí mi ò tún fi gbogbo ara trust àwọn èèyàn lọ títí. Torí náà, mo máa ń. Ẹ̀bà mi.

Ọ̀nà ibi iṣẹ́ mi jí ìrìnàjò mi. Ó máa ń tó thirty minutes láti dé ibi tá ń lọ torí wípé from one local government to another local government, so ìrìn àjò mi kò kí ń yá rárá. A wọ ọkọ̀, a wọ ọkọ̀ kan, máa kọ́kọ́ wọ ọkọ̀ kan ọ̀kadà láti ilé dé junction kan, tí máa kó junction, màá tún wọ another wán títí dé ìlú kan kí n tó wá ṣẹṣẹ wá wọ ìlú mi gan gan, ìlú tí mo ti ń ṣiṣẹ́. Torí náà, ọ̀kadà, eh, ìrìnàjò mi ó naṣẹ́, ó naṣẹ́, ó bẹ́ẹ̀ jìn díẹ̀ sí ibi iṣẹ́ mi. Ilé mi jìnà síbẹ̀ díẹ̀

Àh, èmi máa ń gun ọkọ̀ akérò dáadáa. Sẹ́ẹ́rì mọ́tò ńlá tí máa ń kó laterite, èmi máa ń gun dáadáa. Sẹ́ẹ́rì tó máa ń lọ kó àwọn plough ní oko, èmi máa ń gun dáadáa. Èmi máa ń gun jagí dáadáa nítorí wípé ọ̀nà bíṣẹ́ wa, àwọn ná máa ń ràn wá lọ́wọ́ jù. Óún là máa ń rí jù lọ́na oko. So, mo máa ń gun, mò ń gun dáadáa. Kò sì kányìn, mo ṣì gun ní last week. Mo ṣì gun last week ní ọkọ̀ akérò. N tó gun ní next week, n tó gun ní next.

Mo fẹ́ràn wíwo ìràwọ̀. E mọ̀ pé ìràwọ̀ náà lè yàn n wò tí eeyan fi ń mọ ìrìnàjò ẹ̀dá. Ẹni tí o bá wo ìràwọ̀ kò le mọ bí ó ṣe rìn irìn rẹ. So èmi náà máa ń wo ìràwọ̀. Wọ́n máa ń bá mi wò. Mo fẹ́ràn kan bá mi wò torí èmi ò lè wò. Ṣùgbọ́n àwọn ènìyàn ẹlòmíràn máa ń bá wa wò tí a bá béèrè wpé bo ó lọrọ ìrìnàjò ìràwọ̀. So wọ́n máa ń bá wa wò. Èmi máa ń wo ìràwọ̀ nípasẹ̀ ẹlòmíràn ni o. Kì í ṣe pé èmi gangan, gangan, èmi gangan ò mo ń pa re. Ṣùgbọ́n ẹlòmíràn ló máa ń bá mi wò tí wọ́n o sì sọ nǹkan the next thing tí n màá ṣe.

Rárá o, èmi ò lé èèyàn kúrò níbi iṣẹ́ rí, ìgbà tí ó ṣe ni a jà. Isẹ́ ìjọba lẹ̀ mí ń ṣe, a lè lé ra wá ń bí iṣẹ́. Kaluku òṣìṣẹ́ rẹ̀ náà ni. Lo sì lọlé, kò sí ǹkankan, kò sí ìjà, kò sí ǹkankan, só a lè lé ra wa, wọn lè lé mi, èmi ni ò lè lé èèyàn. Kaluku ló wà tí ń ṣe ìṣe iṣẹ́ rẹ̀. Bó ti tọ́, bó ti yẹ. Wó ti tọ́, ó ti yẹ. Kaluku ló wà, tọ́ ó ti yẹ.

Mi ò lùtí rí o, kò sí ń tí mo fẹ́ fi etílùlù ṣe lẹ́yìn etí. Ìgbà tí wọ́n bí mi sáyé táwọn òbí mi ti lùtí fún mi, èmi ò bá wọn lù torí mi ò like. Iyẹ́ tí kan tán lù fún wa nígbà tán bí wa, náà ló wà lẹ́tí mi. Mi ò lùtí, mo sì ń lo iyẹ́ tó fine. Mo fi ń ṣe decoration ara mi, mo fi ń beautify ara mi, mo fi ń ṣe ẹwà sí ara mi. Kò sí oríṣìíríṣìí yẹ́tí ti mìí lò sí etí mi. Ṣùgbọ́n pé kí n lùtí méjì mẹ́ta, èmi ò bá wọn ṣe. Èmi ò f'oge lùlù, mi ò fetí lùlù, ṣ'oge rárárárá àti rárá.

Mo fẹ́ràn kí n máa kọrin. Kódà ín tún kọrin fún yín tẹ́tún ri pé mo fẹ́ràn orin. Jésù yóò jọba, ara ayé ẹ yọ, ẹ kéde rẹ̀ fún gbogbo àgbáyé. Jésù yóò jọba ní gbogbo àgbáyé, ẹmúra láti pàdé rẹ̀. Jésù yóò jọba, ara ayé ẹ yọ, ẹ kéde rẹ̀ fún gbogbo àgbáyé.

Mi ò ní àwòrán kankan lára, àwòrán tattoo èyí tán, ẹ́ ń ń, èmi ò ṣe, wọ́n ì ṣe nílé wa, àwọn ìyá mi, bàbá mi, wọ́n ò gbọdọ̀ rí pá ṣe tattoo, èmi ò ní tattoo, mi ò ní àwòrán kankan, àwòrán kankan, kò sí ohun tí mo fẹ́ fi ṣe, èmi ò ní, èmi ò ní, èmi ò ní o. Àwa ò gbọdọ̀ ní lọ́dọ̀ wa. Èmi ò ní tattoo, àwa i ṣe tattoo, ọmọ tó bá ṣe, màmá e o fún un lépè tàbí kan jẹ níyà, àwa i ṣe tattoo nílé wa. Èmi ò ṣe tattoo rí. Kò sí ǹkankan. Lẹ́yìn ìlà ojú mi báyìí tí wọ́n ṣe sí ojú mi kékeré small, small, small lójú báyìí nìkan ni mo mọ̀ ní èmi ò ní ní gbogbo àwòrán tó máa ń yà wọ́n táwọn eebo mọ, èmi ò ní i lára o.

Ohun mímu tí mo fẹ́ràn jù, ẹmu, tí mo bá rí ẹmu, ṣùgbọ́n tí mo ì bá rí ẹmu, mo like malt láti mu malt, mo like malt gaaan, malt gaan. Tàbí tí mo bá rí yu-yogurt, mi sábà mú yogurt, ṣùgbọ́n tí mo bá rí malt, malt ni mo máa ń mu. Mo tún leè mu coke, mo lè mu coke, ṣùgbọ́n tí mo bá mu coke, mo gbọdọ̀ fi jẹun. Mo like juice, kí n rí juice tó fine, kí n rí tó tutù, mo máa ń mu, tí mo fẹ́ràn. Àwọn juice malt mo máa ń mu dáadáa. Àwọn nǹkan tí mo fẹ́ràn ni àwọn yẹn tí mo sì máa ń.

Aláláfiá ni mí. I'm a peaceful woman. I don't fight. Mi kì í jà. Mi kì í bínú. Èmi bá èèyàn jà o. Ṣùgbọ́n tí èèyàn bá ṣẹ̀ ni màá bínú. Ṣùgbọ́n kí wa maá mabinu, mí bínú èèyàn o. Kankan. Aláláfiá ni mí o. Àlàáfíà ni mo fẹ́ fún ọmọdé, àgbà, àlejò, onílé. Àáfíà ni mo fẹ́. Èmi ì bá anybody jà. Èmi ò bínú o. Èmi i sí jà. Èmi ò jà. Èmi máa ń rin ìrìn àlàáfíà. Èmi máa ń sọ̀rọ̀ àlàáfíà. Èmi máa ń sọ ìwà àlàáfíà.

Ìdójúkọ tó wà níbi iṣẹ́ wa pọ̀. Àkọ́kọ́ náà ìrìnàjò láti ilé mi molójìnnà títí dé ibi iṣẹ́. A bá tún dé ibi iṣẹ́ tán, gbogbo àwọn materials tó yẹ ká mọ́ lo kò tún sí. Bí a bá tún dé ibi iṣẹ́, à ń lo outreach, kò ní sí mọ́tò, kò ní sí àwọn èèyàn. A máa wá wípé dáadáa dáadáa kí a mú fún wọn ní gift kí wọ́n tó lè sọ pé àwọn gbà. Ka akátójú àwọn, só gbogbo àwọn ìpèníjà yẹn ó wà n bẹ̀. Ẹlòmí ò believe wípé wọ́n kó owó fún wa. A ní wọ́n kó owó fún wa, a kó owó jíṣẹ́. Só ìpèníjà yẹn.

Àwọ̀ tí mo fẹ́ràn, àwọ̀ èèyàn dúdú ni, kí èèyàn dúdú kó máa dán. Mi n like kí èèyàn búra, mo like natural beauty. Mo like tó bá jẹ́ pé èèyàn dúdú léèyàn, kó jẹ dúdú, kó ṣi mọ dán, kó má lo ọṣẹ, kó má bora. Tó bá ṣe èèyàn pupa, kó pupa, kó má shine, kó má lọ tún lọ bleach débi pé yóò ba gbogbo skin rẹ̀ jẹ́. Èmi o, lé mi, I'm a black in complexion. So, mo like nǹkan black, àwọ̀ èèyàn dúdú, kọ́lọ̀ di mi, black ni. So.

Èmi ò kọ́ ìròyìn o, mi kì í ṣe oníròyìn. È lo lè tò léra lè mi. Mo ń ṣiṣẹ́ nílé ìlera, mo ń tọ́jú aláìsàn, mò ń gún abẹ́rẹ́ fáwùn èèyàn, mò ń fún yàn ní idáni lẹ́kọ̀ọ́, mò ń fún yàn ní ìmọ̀ràn, mo sì ń kó yàn mọ́ra, mo sì ń bá wọn sọ n tó yẹ kí wọ́n jẹ àti tí kò yẹ kí wọ́n jẹ, mo sì ń bá wọn sọ̀rọ̀ nípa ìmọ́tótó. Èyí tó jẹ́ pé ìmọ́tótó ò ń lú borí ààrùn gbogbo. Ẹni tí ó bá ń ṣe ìmọ́tótó kò ní ní àìsàn, kò ní kó àìsàn, kò ní, kò ní ní wàhálà kankan. Ṣùgbọ́n ẹni tí ò bá ti ṣe ìmọ́tótó yóò ní àìsàn torí náà èmi ṣe oníròyìn.

Ere idáraya ti mo fẹ́ràn jù. Ah! Nígbà tí mo wà ní college, nígbà mo wà ní primary school, èmi máa ń fò ni o. Long jump, hundred meters relay àwọn tí èmi máa ń ṣe nìyẹn. Nígbà tí mo tún wọ secondary school náà, mo máa ń ṣe long jump, mo máa ń ṣe shot ball, mo máa ń ju javelin, ṣe ìlera àwọn tí mo, nígbà tí mo wà fẹ́ràn jù nínú gbogbo èyí ni pé long jump ni mo máa ń ṣe. Mo máa ń ṣe long jump dáadáa. That is my real game àti hundred meters relay.

Kí n tó lọ sùn lálẹ́, màá ríi wípé mo wo gbogbo kitchen, mo tún kitchen mi ṣe. Màá ríi wípé mo taná sí gbogbo àwọn environment wa, ṣe ó wà ní secure. Màá wo security, màá lọ tilẹ̀ kan, màá ti gate wa, màá ti bó bá ṣe pé àwa ń ṣọ́ọ̀bù, àá ti ṣọ́ọ̀bù, a ṣe everything. A lock gbogbo ilé, mí n wa wọnú ilé, tí mo bá wà wọnú ilé, a wà pray, a pray sí Ọlọ́run. Tí mo bá dẹ̀ ti pray tán, nígbà mí, màá gbé orin sí, màá máa gbọ́, màá dẹ̀ sùn lọ lórí rẹ̀.

Ah! Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ ogun márùn o, kò sí ìjà, kò sí ǹnkan kan ìfẹ́ wà, kò sí wípé bóyá ọ̀gá mi ò sí nílé, mo wà lọ fẹjọ́ rẹ̀ ṣùn mo ń rojo ọ̀gá mi ka rárá o iṣẹ́ tí ọ̀gá mi bá gbé kalẹ̀ tí mo lè ṣe, màá assist e, màá ṣe. Àwọn èèyàn bá sọ̀rọ̀ ọ̀gá mi láìda, màá ní no it's not the time, my boss is my boss. So torí náà i really talk good about my boss. Wọ́n sọ̀rọ̀ tó dára, ọ̀gá mi náà sì fẹ́ràn mi, kò sí wàhálà lórí lórí mi, lórí ìṣe ọ̀gá.

Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa, mo ṣé rí dáadáa tó jẹ́ wípé owó, à, o ohun lo ti ẹ̀ pọ̀ jù gan. Because unlike ibi department tí èmi ti ń ṣiṣẹ́, tuberculosis ni mon ń wò níbẹ̀. Àwọn èèyàn dẹ́ẹ̀, dẹ́ẹ̀ máa ń ní di òògùn tó jẹ́ wípé wón ò ní le wá. Àwa la máa tún fi owó owó wa fún wọn wípé tò tí ẹ bá ń bọ̀ lọ́la, ẹ gba owó kẹfọ, a tún fún won lóògùn ọ̀fẹ́. Èyí tó bá yẹ kí èèyàn tà síbẹ̀síbẹ̀, yóò tún fún èèyàn lọ. So èmi ń ṣe, mo ṣe ọ̀fẹ́ dáadáa, iṣẹ́ ọ̀fẹ́ mo ṣe dáadáa fún èèyàn ri.

Ìyán lè ṣe àtúnlo nǹkan nítorí wípé nǹkan mì wa tó jẹ́ wípé tí èèyàn bá ti kọ́kọ́ lò, tí ìpè ìpèfùn bá tún wà pẹtọ̀, kíni ẹ̀ka tuntun yóò lò fún àpẹrẹ. Ẹ̀wọ̀ rú àjọ̀ tá a máa fí ń lọ́gi táa fi ń ṣẹ́gi a lè sọ́nu. Tá bá lò tán tábá tún need eh next time àtún lò mu. So a máa ń ṣe àtúnlo nǹkan dáadáa, a máa ń ṣe dáadáa. Àyẹ̀wò àwọn póòtù táa fi ń dáná, a lè lò ó tán ká lọ sọ́nu. A ṣe àtúnlo rẹ̀ náà ni, a tún fọ̀, a tún tún lo. So a máa ń ṣe àtúnlo nǹkan dáadáa.

Ó pẹ́ o, ó pẹ́ torí mo ti dàgbà. Mi lè máa fò kankan mọ́, mi ò lè fò mọ́, mi lè sáré mọ́. So ó pẹ́ tí mo ti, tí mo ti fò. Nígbà tí mo wà ní youth, tí mo young, mo máa ń ṣe gbogbo yẹn, but now mi ò kí ń ṣe. Mi ò lè ṣe rárá, mi ò lè fò mọ́, 'cause age ti, ó ti, age ti pa mi ní pa pa mọ́ra, so mi ò kí ń fò mọ́, mi ò lè fò mọ́. I can walk, mo lè rìn, but mi ò lè fò mọ́. Ó pẹ́, ó ti pẹ́, ó ti pẹ́ kẹ́yìn, tí, ó pẹ́ kẹ́yìn tí mo fò, ó ti pẹ́

Ẹ ṣé fún ìbéèrè. Ìbéèrè yi dà. Mo mọ oúnjẹ sè dáadáa láti kékeré. Ìyá tó bí mi oúnjẹ ló ń tà. Mò ń dá iná kò sí n tí mi lè dá. Kò sí tẹ gbé kalẹ̀. Te bá gbé kalẹ̀, máa sọ d'oúnjẹ fún yín. Anything, anything eatable mo mọ̀ ina dá. Mo mọ oúnjẹ sè. Oúnjẹ tó dùn, oúnjẹ àlàáfíà, oúnjẹ ìtura, oúnjẹ ìtùnu, oúnjẹ ifọ́kanbále mo mọ oúnjẹ sè. Mo mọ oúnjẹ sè tó bá ṣe ká rò màlà, tó ṣe ká ṣe sèmo, mo mọ̀ ọ́n sè. Ká ṣe bẹ̀ gbẹ̀gírí, ká ṣe ẹ̀fọ́, ilá, ewédú mo mọ̀ ọ́n sè dáadáa. Torí náà mo mọ oúnjẹ sè.

Kérésìmesì, ọdún dé, ọdún olówó, ọdún ọlọ́mọ, edumare, jẹ́ ká ṣọ́pọ̀ ẹ o. Ọdún kérésì ni o. Mo fẹ́ràn e bàjẹ́. Christmas, ah, the day of birth of Jesus Christ. Ọdún tó dá nu o. Mo like kérésìmesì. Èrò ó wá lé, ẹ pàdíyẹ, ẹ jẹun, ẹ mu jusi, ẹ mu míràsì. You will see your people, you will be happy. Happiness, happy, happy, ah.

Èmi ò fẹ́ràn etí òkun lílọ̀ torí wípé mi ti ẹ̀ gbé kò. Ibi táa wà á gbé, ilé òkèrè là ń gbé, pátápátá inú oko lè mi wà. Èmi ò ti ẹ ń travel dé ibi tí máa ní mò ń lọ sí etí òkun. Mo ti lọ rí nígbà mo kéré tí mo máa ń lọ sí ìlúkò dúdú, tí ń lọ sí Èkó tí mò ń lọ Eti Beach, but now I don't usually go and I don't like it gan. Mi ò like ẹ́ tí máa travel long distance. So èmi ò è lọ, èmi ò lebi kankan. Mi ò kí n, mi ò fẹ́ràn láti máa lọ sí etí òkun kan, mi ò like ẹ́. So I prefer stay in my area, ẹṣe.

Ah, kọ̀npútà tí mò ń lò, mo ti kọ́kọ́ lò Apple rí. Mo lò Apple dáadáa. Nígbà tó yá ni mo tún change, ni mo fi tún lo Apple mọ́. Nígbà tí Apple bá jẹ, mo wá bẹ̀rẹ̀ sí ní lo, ah, HP. HP ni mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Òun náà sì ti bàjẹ́ mo kaan manage rẹ̀ ni so, àwọn kọ̀mpútà yẹn, geere tí èyàn kò bá ní owó, kò le máa lo àwọn good computer, àwọn kọ̀mpútà tó dá. So, mi ò tí ì ní good computer. So, mo kàn manage àwọn èyí ta ni ni. Koò ko, gbogbo button rẹ̀ sì ti já tán.

Kò sí bí èèyàn ṣe ó múra dé oníbàárà, èèyàn múra náà ni ọjà tó nídìí, ó fi kalẹ̀, ó dẹ̀ pé, tó ọjà yín ti wà ó, tí ẹ bá ti ṣetán, ẹ wá kó ọjà yín ó, ó sì ṣàdúrà ọlọ́run óúnjẹ mọ́ ata. So ẹ̀ ń múra sílẹ̀, kò sí ìmúra ju wípé kí ọjà rẹ̀ kó wà, kó náà sì ń múra àti fún èèyàn lówó, tó bá sì ra ọjà lọ, tó bá tún nídìí kó pé yín. Kò sì tún rí ọjà rà, ó ní ìmúra sílẹ̀ tí oníbàárà èèyàn bá ti ń wá, tó bá yàn ra ọjà lórèkòrè, tó sì ń rí ọjà rẹ̀ rà, inú rẹ̀ náà ó mọ dùn. So nípa ilé, èèyàn ń pa èèyàn múra lẹ̀ fún, eh, oníbàárà.

Mo máa ń fi tùràrí dáadáa. Mo like tùràrí dáadáa. Oríṣiríṣi tùràrí ni mò ń fi. Gbogbo tùràrí èmi ni back to say gbogbo tùràrí èmi máa ń fi because mo like tùràrí dáadáa because my religion ó pè fún amiki and s. So a lè má fi tùràrí ní ìjọ tiwa. So mo like tùràrí àti tùràrí àárọ̀ òtí tọ́san tàbí ta lé. Mo like e gbogbo. So kò sí tùràrí tí mi ò like. So mo like tùràrí, mo sì ń fi tùràrí, mo sì ń fi senti.

Mo ní ìrora. Tí ènìyàn bá ń bá gbogbo ènìyàn sọ̀rọ̀, èyí tó tún mọ̀ sí pé kí ènìyàn ó ní sùúrù, ènìyàn ní faradà. Nígbà tí ọ bá ń bá gbogbo ènìyàn sọ ìlọ́ra, ènìyàn máa ń ní ìrora, ènìyàn máa ń ní sùúrù ni. Tí ènìyàn bá ti wà ní iwájú àwọn ènìyàn, ènìyàn ò ní ju oníkanra, ò ní jẹ́ òròjú, ò ní jẹ́ ẹni tí inú rẹ̀ i dùn, ò ní jẹ́ ẹni tí ó kándì. Torí náà ènìyàn máa ń ní faradà, ènìyàn sì máa ń láyọ̀ tó bá wà ní iwájú àwọn ènìyàn. Tẹ bá ń ṣe èrè orò, tẹ bá ń sọ̀rọ̀ tàbí gbìyànjú, ènìyàn gbọdọ̀ wà ní ìrora, ènìyàn gbọdọ̀ jẹ ẹni tí wọ́n lè fara pa.

Ah! Mo máa ń para dáadáa o. Ó dàbí n lo cream, ì ń lo olive oil torí wípé nígbà tí ọyẹ́ bá dé bá ti ẹ bá para dáadáa, ọyẹ́ ló máa gbé e. Mo máa ń para oríṣiríṣi cream sí i ni mo máa ń lò. Láwọn cream, but me o kì í lo búrabúra o. Mo lè lo Vaseline, so mo máa, mo máa ń para. Mo lè lo oil, olive oil, mo máa ń para. Mo lè lo àwọn white cream ilé-ìbò, kí n fi para, but mí ilé-ìwẹ̀ kì í máa para. A fi gbuu ooru tí bá sanra lálẹ́ tí bá ní mo fẹ́ sùn lálẹ́ nìkan ni mo lè máa para sùn.

Gba iyìn, kíni ń jẹ iyìn? Ọlọ́run ló ní iyìn lọ́dọ̀. Kò sí ńǹkan tèèyàn fẹ́ ṣe, kí èèyàn bá ṣe kó ṣe rere ni. Kí èèyàn bá ṣe, kó ṣe rere ni. Iyìn bí oyè, Ọlọ́run ló ní iyìn. Èèyàn ò lè gba iyìn Ọlọ́run, ènu wípé Yorùbá náà bọ́ nínú ọgbọ́n orí wọn ní ẹni táa ṣe lóore tí ò dúró pẹ́, dàbí Ọlọ́ sá kó ni lẹ́rù lọ ni. So Ọlọ́ sá kó èèyàn lẹ́rù lọ, òní túmọ̀ iyìn. So tí wọ́n bá ń ṣe thank you, fine. Wọ́n bá náà ṣe thank, fine. So bó ṣe jẹ́ ní ìgbà, ṣùgbọ́n gbogbo ẹ̀, gbogbo Ọlọ́run ló ní iyìn lọ́dọ̀. So.

Mo máa ń wọ ìbọ̀wọ́ níbi iṣẹ́, mi wọ ìbọ̀wọ́ nílé o, mò ń wọ ìbọ̀wọ́ níbi iṣẹ́ dáadáa torí pé iṣẹ́ ìbọ̀wọ́ ni iṣẹ́ wa, ètò ìlera ni ilé wa. Só ma wọ ìbọ̀wọ́ tí mo bá fẹ́ ṣiṣẹ́. Iṣẹ́ bóyá a fẹ́ ṣe dressing, a fẹ́ gba delivery, a fẹ́ fọ wound, ẹnìkan-- a fẹ́ gbé sample, a fẹ́ ṣiṣẹ́ lab, gbogbo nǹkan bẹ́ẹ̀ àgbodo ló ìbọ̀wọ́ láti fi ṣe. A lè dé dédé fi ọwọ́ ṣe lásán. Wọ̀ ì lò ó.

Àjọ̀dún, oríṣiríṣi àjọ̀dún lówà, ṣùgbọ́n àjọ̀dún tí mo like, àjọ̀dún ọdún Michael ta máa ń ṣe nínú K and S, àjọ̀dún tó dùn ni. Tó jẹ́ wípé gbogbo wa máa ń lo àmùrè pupa, fìlà pupa. À, tí ẹ bá rí wa tí a bá ń kọrin tá ń jíjó, ẹ́ àmọ́, ẹ́ odún, ọdún o le, ẹ́ Michael, à, ẹ́ mọ̀ wípé àjọ̀dún tó dùn ni. Kọ́'lọ́hun Olódùmarè kó jẹ́ kí ọdún kó bá wa láyọ̀, kó ọdún oríṣiríṣi tó jẹ́ ayọ̀ kó má bá wa láyé. Ká ní bá ti ṣe, kọ́kàn wọ ba lẹ̀, àjọ̀dún dùn, àjọ̀dún dùn. Kọ́ lọ̀ọ́ Olódùmarè wá ṣọdún fún gbogbo wa, ká ṣọdún ayọ̀.

Mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Iṣẹ́ tí ẹyàn ó ṣe ní ìta, mo fẹ́ o. Bí a ń ta ọjà ní ìta, a ń pàte ọjà, a ń ṣe káàdì ní ìta, ká ta ọjà, ká yíká, ká wọlé, ká ra ọjà. Èmi like ee o. Ìta náà ni mo ti ń ta ọjà tẹ́mi ná. Torí àì tó gbà sí ìta ni àwọn èèyàn tó ń kọjá, wọ́n yà wọ́n ó ra ọjà, wọ́n yà wọ́n ó sin tí wọ́n ó ṣe. Torí náà, à ń ta, iṣẹ́ ìta gbangba, mo like gidi gan ni. Mo like e. So, o sì dáá, ó rí ẹyàn tí ń lọ, wọn ó polówó ọjà. Ìwọ náà wọn rí i tí ẹ, wọn ó yà wọ́n ó bọ ra ọjà, wọn ó ṣe everything ah.

Èrò tó da ni mo ní fún ọjọ́ iwájú torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan. Mo ń bẹ Olọ́run nínú ọlá ńlá rẹ kó jẹ́ń di olówó kí ń di ọlọ́lá, kí ń de ẹni iyì, kí ń de ẹni ká àwọn ọmọ mi orí bá ti ṣe kí wón ronáà gbegbà. Èrò mi fún wọn ni wípé nígbàtí Ọlọ́run bá dá wọn lọ́lá tán dolówó tán dolọ́lá kí wón kọ́lẹ́, kí wọn ra mọ́tò, kó kan wọn o balẹ̀. Kí Ọlọ́run wá ṣi ṣọ́ọ̀bù ńlá, ṣọ́ọ̀bù ìdùnnú fún àwọn ọmọ mi. Ká àwọn ọmọ mi orí bá ti ṣe, ká kọ́lẹ́, kó kan wa o balẹ̀, kí n ṣí ṣọ́ọ̀bù ńlá, ká àwọn náà o ṣí ṣọ́ọ̀bù ńlá káa jọkóo ká mọ́ nà jú. Retirement mi kó ní ìtura nínú kẹ́mi gígùn àlàáfíà, ìrọ̀rùn kí n fi lo retirement mi. Kí àwọn ọmọ mi ní ìròrere kí ìrò wọn o sì wàṣi imú ṣẹ ní ọjọ́ iwájú. Óuní mo fẹ́, mi ò fẹ́ ọ̀lẹ lọ́mọ. Mo fẹ́ ṣiṣẹ́ kìn ṣòríre ni. Lágbára Olọ́run tọmọ́tọmọ. Àdúrà mi sí Olọ́run fún ọjọ́ ọ̀la ni kí Ọlọ́run ó gbà fún mi, kó gbà fún àwọn ọmọ mi. Ká àwọn ọmọ mi náà kan lówó, kan lọlá, kan di ẹni iyì, kan di ẹni ẹyẹ. Ká àwọn náà kí wọ́n gẹ à! Èròngbà tí mo ní fún ọjọ́ ọ̀la ó ga o. Ó ga gidi gan ni. Kí Ọlọ́run ó gbà fún mi.

Èmi ò kí ń mu ògùn ló, ògùn, ògùn redodo, ògùn àì mí ré lù, ògùn lójoojúmọ́, rárá o. Èmi ń síìkì, ẹ̀kan tí mo bá sáré tí mo ní àìlera, màá lo parasitamọ́ọ̀ kìí ṣe ojoojúmọ́ o. Tí ara bá ń ro mí, tí bá ṣe wàhálà, mo lè lo ògùn, àmọ́ èmi ò lò ògùn ojoojúmọ́, èmi ò lò ògùn ojoojúmọ́ pá pápá mi lò bá. Nígbà tí, tí èèyàn ò bá ti sáré, kí ló fẹ́ mọ lò ògùn fún? Ògùn léwu lára, tí èèyàn bá ti ń lo ògùn, tó bá ti pọ̀, yóò mọ fa ọgbẹ́ inú tí èyí èyìnbo ń pè ní ulcer. Tí ó bá ní ulcer, wàhálà ni, kò ní sìí gbádùn. Nítorí náà, èmi ò kí ń lo ògùn o. Èmi fi gbogbo ara lò lo ògùn. Ṣùgbọ́n èmi mo lè máa mu malt, mo lè máa mu juice, mo lè máa mu all the fruit, àwọn fruit bí i ọsàn, bíi pineapple, àwọn bíi tangerine, àwọn bíi, ẹni every èso lè mi máa ń lò tí èmi máa ń fi ń, tí mo fi máa ń sùn tọkọ̀ mi máa ń fi ń balẹ̀. Ṣùgbọ́n èmi ò lò ògùn ní ìgbàgbọ́.

Tèmi máa ń wà nínú òṣìṣẹ́ tuntun ni pé kó ní ìfaradà, o ní agbára láti ṣiṣẹ́, kó má jẹ́ òròjú, kó má ṣe ọ̀lẹ, kó má ṣe ìmẹ́lẹ́ nínú òṣìṣẹ́ tuntun, kó jẹ́ ẹni tó ní ìfẹ́, ẹni tí ìfá wà hála, ẹni tó mọ ìtumọ̀ iṣẹ́ tó ń ṣe, kó má jẹ́ ẹlẹ́jọ́, kó má jẹ́ ẹni tí ò mọ ba tí àwọn colleague rẹ jẹ́. Torí náà, ó dára kí òṣìṣẹ́ tuntun kó mọ nǹkan tó ń ṣe. Tí ó bá ti lẹ àwọn òṣìṣẹ́ tuntun, òun naa o gbádùn. Ṣùgbọ́n ọ̀lẹ́ kò le gbádùn torí náà. Nǹtẹ̀mi máa ń wà nínú àwọn òṣìṣẹ́ tuntun ni wípé kí wọ́n jẹ́ ẹni tó mọ iṣẹ́ dáadáa iṣẹ́ wọn, kí iṣẹ́ wọn kó dá wọn lójú, kí wọ́n mọ ǹtàn ṣe. Àwọn tèmi mọ̀ nìyẹn wípé ó jẹ́ òṣìṣẹ́ tuntun.

Ìgbà mélòó èmi máa ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Èmi kò sí ìpàdé kankan tí màá ṣe. Àfi tí a bá ní ìpàdé ń bí iṣẹ́, wọ́n máa pe wa pé ka wá ṣe ìpàdé. Ba ba si tì ṣe ìpàdé tí ọ̀túnjíjàjà wá tún ní, ẹ́ tí wọ́n tún pè fún. Kì í ṣe gbogbo ìgbà ni ìpàdé ṣá kò, kì í ṣe gbogbo, kì í ṣe gbogbo ìgbà ni ìpàdé ṣùgbọ́n máa nígbà tí wọ́n máa ń pè fún láti ṣe ìpàdé.

Nítorí iṣẹ́ àkànṣe tí èmi máa ń ṣe, tí mo bá ti mọ̀ pé mo fẹ́ ṣe iṣẹ́ àkànṣe àkọ́kọ́, màá kọ́kọ́ wá owó. Tí mo bá rí owó, nǹkan tí mo fẹ́ fi ṣe iṣẹ́ àkànṣe, màá ra gbogbo èròjà rẹ̀ kalẹ̀. Tí mo bá rí èrò, èhènh, màá pe ẹni tí ó bá mi ṣe iṣẹ́, màá bèèrè pé "mo fẹ́ ṣe iṣẹ́ àkànṣe o, èló lo máa ná wá?" Wọ́n bá sọ iye iṣẹ́ mi, kí ni nǹkan tá lò. Tí wọ́n bá ti sọ, a á rà á, a dé bẹ̀rẹ̀ iṣẹ́ wa. A á dẹ̀ se, won o bẹ̀rẹ̀ rẹ̀ bí èmi ṣe máa ń ṣe iṣẹ́ àkànṣe.

Eh, Chelsea tá máa ń sọ náà ni ẹgbẹ́ ìdárayá. Chelsea làwa náà like. Ẹgbẹ́ Chelsea. Mo sì tún fẹ́ràn Man U díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àti Chelsea. Àwọn eléré ìdárayá tó dàbí ẹni pé wọ́n gbé gbá orókè nísìń naa tí àwọn èèyàn fẹ́ràn, àwa náà fẹ́ràn rẹ̀, a sì máa ń wò ó. A lọ máa ń wò ó nínú tẹ́lì, a máa ń wò ó nínú, ẹ́sì ẹ́n, kí ni wọ́n ń pe kí ni satellite àwọn, àwọn bí i wé SDC àbí nǹkan, a máa ń.

Ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì, gbogbo ẹlò ni wúlò. Kò sí ọwọ́ tí ò ní wúlò, méjèèjì là ń lò. A ń fi kan jẹun, à ń fi kan ṣe, eh, ẹ̀gbin. Kì í ṣ-- kò sí ọwọ́ tí ò wúlò. Ọ̀tún wúlò, òsì wúlò. Ọlọ́run ò ní jẹ́kí kankan ó sọnù mọ́ wa lọ́wọ́. Gbogbo ọwọ́ ló ti dára jù. Gbogbo ọwọ́ dára tó yẹ ká máa lò. Kò sí kankan tí ò dá nínú ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì. Bẹ́ẹ̀ ni Kọ́lọ́run bá di.

Mo máa ń gbọ́ ìró àwọn oníbàárà mi nípa lílo ẹ̀rọ ayára bí àṣá, èyí tí à ń pè ní fóònù léwọ́. Tí n bá rí wọn, mo lè pe oníbàárà mi, "O tó jọ́ mẹ́ta, ṣé e ń ta ò," "A àrí yín o," nkàńkàn. Àwọn náà o sì fún mi lẹ́sì pé, "Àwọn ó wá, owó ló pọ̀ o." kí n fọjà lẹ́fàá awọn. Sọ́ o bá ṣe máa ń pera wa nìyẹn nípa ẹ̀rọ amúlọ́wọ́ ìbánisọ̀rọ̀ tí òde òní la máa fi ń bá ara wa sọ̀rọ̀

Mo fẹ́ràn áti lọ sí ilé ìsènbáyé láti lọ fún ojú lónje, láti lọ sàríá, láti lọ sinmi, láti lọ gbafẹ́. Ìyẹn tí ayé bá wà. Táyé bá wà ní o. Táyé ò bá sí, mi ní lọ. Àti pé ilé ìsèbáyé kò sí nílùú tí àwa wà. Ọ̀nà rẹ jín kò sì sí orí ọ̀fẹ́ rẹ nítorí wípé àti ọjọ́ ajé títí di ọjọ́ ẹtìí làwà fi ń lọ sí ibi iṣẹ́ torí náà kò sí orí ọ̀fẹ́ ṣùgbọ́n mo máa ń lọ.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, ìmọ̀ tuntun lórí kọ̀npútà. Mo fẹ́ kọ ìmo tuntun lórí bí wón ṣe ń ṣe ohun ọ̀sìn poultry adìẹ tàbí ti ẹlẹ́dẹ̀. So àwọn ìmo tuntun tí ó wù mí láti kọ niyen, ǹkan tó jẹ́ iṣẹ́ ọwọ́, iṣẹ́ ọwọ́ tí èèyàn o kàn ní jókòó, tí èèyàn ó kọ́, tí èèyàn o sì máa fi ṣòwò, tí ó sì máa ń mú owó wálé. Óun ni mo fẹ́ kọ́ mọ́ iṣẹ́ ìjọba tí mò ń ṣe nígbà tí Ọlọ́run bá fún mi ní oore-ọ̀fẹ́ àti ìfẹ́yìntì.

A! Kò ní gbà kan o, fóònù témi kì í ṣe iPhone. iPhone ló má n gbóná tí wọ́n ó paá, tí wọ́n ò ṣe témi o kì í gbóná torí Android lemi n lò. So, ó lè, ó lè kan rọra warm ní kò kí n gbóná débi tí màá sọ wípé mo paá ìgbà tó bá tó tutù. Ìgbà náà ni n tó lò. Rárá o, Android làwà n lò, olówó kékeré sì làwà n lò. So, ó gbàṣé ju iPhone lọ, oun làwà n lò.

Ìrọ̀rí tí mo máa ń lò, mo ní ìrọ̀rí méjì, ọ̀kan kékeré, ọ̀kan ńlá. So, mo máa ń lo ìrọ̀rí kan, màá fi kan sókè rẹ̀ kó lè balance fún mi. So, ìrọ̀rí méjì ni mo ní, ọ̀kan ńlá, ọ̀kan kékeré. Ìrọ̀rí yẹn mo máa ń lò torí èmi o, n lè sùn láìsí ìrọ̀rí, n lè sùn. So ìrọ̀rí yẹn, ó máa ń mú mi sùn dáadáa. Èmi máa ń lo ìrọ̀rí, èmi máa ń lo ìrọ̀rí dáadáa tí mo fi máa ń sùn. À ń lo ìrọ̀rí méjì mo sì ń lo.

Ah! Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ó wà lọ́wọ́ bí iṣẹ́ wa bá ṣe rí. Iṣẹ́ wa ń gbà mí, mo lè ṣe láti eight títí di nine alẹ́. Ti ina bá ti wà, mo màá n ṣe dáadáa, mo màá n ṣe ju wákàtí. Mi ò fi wákàtí ṣiṣẹ́, mi ò fi wákàtí ṣiṣẹ́ pàápàá. Iṣẹ́ mi kó ṣáà tí tètè kí n ṣe kó yọrí, kí n lè submit rẹ̀ lásìkò. So iṣẹ́ mi, wákàtí kan ni mo fi ń ṣe iṣẹ́ so Ọlọ́run rán wa lọ́wo, eṣẹ́, God bless you sir.

Èmi ò kín ń gbàgbé àdéhùn, miì ń gbàgbé àdéhùn, ijọ́ táa bá ti ṣàdéhùn, l'èmi óó ti cram ẹ̀ sórí ni màá ti fi, miì ní, miì ní gbàgbè, àfi tí n bá ríi pé àdéhùn yẹn mo mo wá, mo fulfill ẹ̀, mo jẹ́ kó wá sí ìmúṣẹ. Miì kí ń da àdéhùn, èmi máa rántí àdéhùn tí mo bá dá, kódà kó ṣe ọmọ kékeré, kó ṣe àgbà, kó ṣe ọmọdé, kó ṣe onílé, kó ṣe arúgbó tàbí ẹni tí miì tiẹ̀ mọ̀ rí, n tó bá mú mi ṣe àdéhùn, èmi máa ń rántí àdéhùn, èmi sì máa ń mú àdéhùn ṣẹ.

Ìlànà ìpolówó mi ojú gbà mí kí n polówó nú rédíò, ìgbà mí kí n kí n ṣe báńà, ìgbà mí kí n pósìtì nínú fídíò àbí nínú, ẹ̀rọ agbábánisọ̀rọ̀ tí ìléwọ́. Ìgbà mí sì ni màá pe àwọn èèyàn tọ̀, mo ti lọ já o. Àwọn beyẹn se báwà, ṣe be mi ṣe máa ń polówó o. Ójá tẹmi, ko ju báyìí lọ. Ṣe kó kú.

Lọ́wọ́lọ́wọ́ báyìí adìẹ ni mo ní tí mò ń sìn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo ní ẹran tí mò ń sìn, ẹranko tí mo máa ń sìn bíi, bíi ajá àti ewúrẹ́. Ṣùgbọ́n nísìínyi wọ́n ò gbà kí a máa sìn. Ládugbó mo, adìẹ ni mo ní, mo sì ní pẹpẹyẹ náà. Àwọn tí mo ní tí mò ń sìn, mo máa ń sìn nǹkan òsìn. Tí oore-ọ̀fẹ́ bá wà, ohun tí mò ń sìn lọ́wọ́lọ́wọ́ ni bá, mo máa ń sìn nǹkan. Mo máa ń sìn nǹkan òsìn gáá gáá.

Tí mo ṣe máa ń kojú ìṣòro ní ẹnu ṣẹ́ ju wípé ìṣòro náà ni, a ní jà, a ní bínú. Mo ń pè ní jà bá wá, á pèrá wa, á ṣe meeting, á sọ bó bá ṣe yẹ kó rí wá, á ṣe bó ṣe yẹ kó rí, á bá ara wa sọ̀rọ̀ tó bí inú mi. Ẹni tó bá yẹ ká bẹ̀, a á bẹ̀. Ẹni tó bá yẹ kí a sọ̀rọ̀ sí, a fún un móran. Bí a ṣe máa ń ṣe nìyẹn. Kò sí ìṣòro wa ṣùgbọ́n Ọlọ́run rán wà lọ́lá ti kójú ẹ.

Kí ni àwọn ohun tí èmi fẹ́ràn lórí pizza? À, àwọn tí mo fẹ́ràn lórí pizza o pọ̀. Àkọ́kọ́ ná, mo ti sọ wípé emi máa ń salé jẹ ni, wẹ́wẹ́ lè mi máa ń jẹ. Mi ò fi gbogbo ara like òkèlè. Mo like pizza, torí pizza wà nínú àwọn nǹkan bí i kí èeyàn ó jẹ anything flour, kí èeyan ṣe puff puff, kó ṣe pizza, kó dín ǹnkan, kó ṣe ǹnkan. Àwọn té mi like nìyẹn. Ìdí niyẹn té mi fi like pizza, mo like ẹ́ o, mo like ẹ́ dáadáa. Nítorí àwọn èròjà tí wọ́n ń lò fún un, mo like ẹ́ ni temi.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ìkórìíra sí oúnjẹ kan. Àwọn bí í kẹ́yìn máa ń jẹ indomie. Èmi ò like e oo, indomie. Mí like e. O máa ń rìn mí lọ́kàn. Tí ó bá di pé kò sí oúnjẹ ni máa bá wọn jẹ kí ni a ń rí, èyí tí gbogbo ohun tí wọ́n rà, èmi ò kí ń jẹ gbogbo yẹn. Èmi ni kí ẹ ká má jẹ àwọn indomie, ẹkọ. Èmi like ẹkọ, mímú mi like dàbí alára. So èmi ò mú.

Irun gígé ni mò ń gẹ, èmi kò kí ń di irun. So, irun mi ó ti tún kún báyìí, bíi five, five months ni mo máa ń gun, ni mo máa ń gẹ. Nítorí mà á gẹ low cut pátápátá ni. So bí oṣù márùn-ún, òpin e náà ni oṣù márùn-ún, ṣùgbọ́n n gbà mí tí n bá ní ọ̀rẹ́ ọ̀fẹ́ ẹ, three months sí five months ni mo máa ń lọ gẹ irun mi. Mà á sì gẹ ní low cut kí a tẹ́gùn, kí ó lè fẹ́ sí orí mi dáadáa.

Ewo wifi wa n bi báyìí kò yára tó. Àwọn ibi táa wa wà n bi báyìí, sáfìsì è ò dáa, a máa ń kiri ká ni. A máa rín láti bí sí bẹ̀ un a máa wo ibi tí sáfìsì wà. So wifi wa kò kín torí sáfìsì tí ò da, wifi kò kín, kò kín sáré kọ̀nẹ́ẹ̀tì, kìí yára kọ̀nẹ́ẹ̀tì, kìí yára kọ̀nẹ́ẹ̀tì rárá. So wifi wa i yára kọ̀nẹ́ẹ̀tì, kò sí sáfìsì ní àdúgbò wa. A máa ń kiri ká ni ká tó le rí sáfìsì.

Èmi ní nọ́mbà orílẹ̀, orílẹ̀ bóyá orílẹ̀-èdè wa mo ní. Ṣùgbọ́n orílẹ̀-èdè mi èmi ò ní torí un ò mọ̀ yàn bẹ́ẹ̀. Ǹ lèèyàn l'orílẹ̀-èdè mi. Ṣùgbọ́n orílẹ̀-èdè mi tí ṣe Nàìjíríà. À ni ji riya o. Ọlọ́run ràn wá lọ́wọ́. Mo ní torí orílẹ̀-èdè tẹ̀mi tó ṣe MTN, tó jẹ́ Airtel, tó jẹ́ Glo, gbogbo ẹ̀ ni mo ní. Mo ní gbogbo rẹ̀ so. Mo ní.

Kò sí ìtìmi, mo wo, mo máa ń bá wọn oníbàárà mi sọ̀rọ̀, mo máa ń lo fóònù, kò sì eyití n le ṣe nípa ọ̀rọ̀ nípa ìpolongo, gbogbo náà làá fi bá wa sọ̀rọ̀. Àwọn oníbàárà mi náà ti mọ̀, nípa fóònù a lè sọ̀rọ̀, nípa Jíǹgù mo lè sọ fún wọn. Ìgbà mí sì wá tó èmi ò ní ní ọrẹ ọ̀fẹ́ torí pé iná ò steebù. Iná ò steebù lọ́dọ̀ wa ṣùgbọ́n wọ́n lè wá, a dẹ̀ bá wọn sọ̀rọ̀ nípa ohun tàǹtà, hm, bì a tí màán ń ṣe.

Mo fẹ́ra ice cream gan. A! Èmi máa ń mu ice cream gan, mo fẹ́ran rẹ̀. Ẹ mọ̀ wípé milk ni wón fi ṣe, ó máa ń tutù, ó máa ń dùn, ó máa ń rá lénu. Mo like ice cream gan o, tó jẹ́ pé àti èmi and all my children, gbogbo wa, a máa lọ sí Kings, a máa lọ supermarket, a ó dáa fún, a fi ṣe fun, everybody will be happy. So mo like ice cream dáadáa, ìyẹn quality ice cream. Ṣé o mọ̀ pé oríṣìíríṣìí ice cream ló wà síìín? Mo like e.

Mo máa ń jẹ chewing gum dáadáa torí nígbà tí mo wà ní kékeré North là wá gbé. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àwọn ọmọ North a lè má jẹ chewing gum. Mo ì mọ́ ọ́ jẹ dáadáa but nígbà tí mo dàgbà tán mi ò fi gbogbo ara jẹ chewing gum mọ̀ọ́ But nígbà mí, mo máa ń jẹ chewing gum láti fi rectify, láti fi correct eyín mi. So, mo máa ń jẹ chewing gum, mo ń jẹ chewing gum dáadáa. Oríṣìíríṣìí chewing gum ló wà. Chewing gum tó fine, tó soft, òhun ni mo máa ń jẹ o.

Wọn pàdé, wọ́n pàdé àfojúsùn títà mi nígbà tín bá pàdé n tí mo fojú sùn nípa ìtajà mi, màá rí i pé mo ṣiṣẹ́ to màá rí wípé torí mo ti ní àfojúsùn, màá rí pé mo wá owó ẹ, mo dẹ̀ rí wípé àfojúsùn mi yẹn, ó wà sí ìmúṣe, mo rí pé mo, mo, mo, mo, mo, mo ní ìtara fún àtinì, ó sì ń àfojúsùn yẹn ó di dandan, ó ń wá sí ìmúṣe fún mi.

Ojoojúmọ́ lọjà o, ojoojúmọ́ lọjà. Bí èyín o ra ata kékeré, àìní o lọ ọjà. Kò sí ọjọ́ tá wàì ra nǹkan. Sugbon tí ẹ wá kééré ju ọ̀sọ̀ọ̀sẹ̀, ẹ̀yin ó lọ nájà ọ̀sẹ̀. So kò sí ìkẹyìn kankan, gbogbo ìgbà lọjà. Bàbá kọjá lọjà, a ra nǹkan lọjà, a rán wọn lọjà. So ọjà tá wá ná, kìí ṣe ọjà wípé ẹ ọjọ́, ó di ọjọ́ báyìí, ó di ọjọ́ báyìí. Torí oúnjẹ jíjẹ ò sí fún ọjọ́ báyìí. Everyday là ń jẹun ná. Everyday là gbọdọ̀ lọ sójà láti.

Mo ti rìnrìn àjò dáadáa lọ sí ìlú mìíràn, ṣùgbọ́n mi ò lò kí òkun rí, in lo àbroad o ìn London o. Àmọ́ mo ti lọ Zaria, mo ti lọ Kano, mo ti lọ Kaduna, mo lọ Lagos, Abuja, mo ti lọ Èkó, Ibadan. Gbogbo ẹni mo ti lọ, gbogbo Ekiti, Ikare, Ondo, gbogbo ẹni mo ti lọ, Ilesa. Mo ti dé gbogbo ibẹ̀yẹn. So, ìrìn àjò mi ò kọjá ìlú mi, àdúgbò mi, area mi ní Nàìjíríà.

Ọlọ́run ti ṣẹ́gun fún mi. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo ní ẹ̀fọ́rí nígbà tí irun mi kún. Nígbà náà, mo ṣe dread but now Thank God, nothing like that. Mo dúpẹ́ lọ́dọ̀ọ́ lé, mi ò sí kì mọ́ o. Mo sì kí mọ́ o. Orí ò fọ́ mi o. Mo ṣàìsàn mọ́ o. Mo yìí jẹ o. Lágbára Ọlọ́run. Abọ́ Ọlọ́run yóò tó fún ìwòsàn mi. Orí ò fọ́ mi mọ́. Mo dúpẹ́ lọ́dọ̀ ọ lọ́run. Mo ti lá láfiá nípa orí fífọ́. Orí fífọ́ ti lọ. Àlàáfíà ti dé. Ìfọ̀kànbalẹ̀ ti dé.

Ìbéèrè tó le léè léyi tí mo sunkún kányìn. Ah! Tọ́, ọlọ́run ní jẹ́ a sunkún mọ́. Mo ti sunkún ní two thousand and twenty one. So, mi ní sunkún mọ́ láíláí lórí ọmọ, lórí ẹbí, lórí ará mi. Mi tun sunkún mọ́ láíláí. Mi i ní sunkún mọ́, mi i ní ṣọ̀fọ̀ mọ́, mi i ní sunkún mọ́, mi i ní ṣọ̀fọ̀, mi i ní mọ ẹkún. Ẹkún ikòrò, ẹkún tí o ẹkún dè, mi ní báwọn sunkún mọ́. So mi i gbàgbà mọ́. Ìgbà mo ti sunkún kányìn lẹ́yìn ọdún, n sì ní sun mọ́ tí ń fi lọ bẹ́lẹ̀ dáà mi, mi i sunkún mọ́

Orin ié mi máa ń gbọ́ tí n bà wà nínú ọkọ̀. Màá fi earpiece si etí n sì máa gbọ́ orin. Kò sí, kò need an dá sí eyàn, kò need ǹkan kan. So tí driver bá dẹ́ ní di attention mi, yóò bì mí n sì dálòhun. Àmo emi i rojọ́ ninu mọ́tò, mo máa gbọ́, màá máa gbọ́ orin ni títí tí màá fi dé ibi tí mò ń lọ. So mi ò kí ń, mi ò kí ń, mi ò kí ń dá sí anybody só bó se jẹ́ nìyen.

Èmi máa ń gẹ irun ni. Èmi máa ń gẹ irun. Low cut ni mo máa ń gẹ máa ń gẹ irun mi ni. So, èmi bíkíta ti gbé lọ ibi kan máa ń gẹ irun mi ni. Máa ń gẹ irun ni o, irun, irun mi mo ń gẹ ni. Màá lọ ibi tá ń ti ń gẹ irun, wọ́n bá mi gẹ, wọ́n bá mi fògùn sí. So èmi máa ń gẹ irun mi ni o. Ìmúra mi kọ́ ni mo máa ń gẹ. Máa gbe lọ sí, máa gbe lọ sí ọ̀dọ̀ àwọn barber, àwọn gé-- tó máa ń gẹ irun.

Mi ò fẹ́ràn, mi ò fẹ́ràn ooru, mi ò fẹ́ràn ooru, mi ò fẹ́ràn rẹ̀ rárá, mi ò fẹ́ràn rẹ̀, mi ò fẹ́ràn rẹ̀. Pàápàá, mo fẹ́ràn ooru. Ko bami mi lára mú.

Ìgbà oyé ni àkókò oyé ló dára jù. Ni àkókò oyé, àkókò wo nínú ọjọ́ ni mo fẹ́ràn, tí mo fẹ́ràn? Ah! Ọjọ́ Saturday ni, torí pé máa simi, máa láyé ṣe gbogbo iṣẹ́ mi, mi ò ní lọ ibi kankan, èmi tí ẹ̀ ń lọ occasion, so máa ń dúró nílé kí n ṣe gbogbo ohun tí màá ṣe, so ọjọ́ yẹn ni mo like.

Rárá, mi ò ní ọ̀jà àbo kankan tí mò ń dè o. Nínú mọ́tò, ọ̀jà àbo mi náà ni Ọlọ́run mi. Kí n gbàdúrà nínú ọkọ̀, nǹ tí mo máa ń ṣe nìyẹn o. Kò sí ọ̀jà àbo mi kankan tí èèyàn fi sára lẹ́yìn kó lẹ́yìn kí èèyàn gbàdúrà sí ẹlẹ́dààre oun nhi àbò wa.